Gbogbo èèyàn kọ́ ná máa ń hàn lọ́wọ́. Tí mo bá fẹ́ hàn èèyàn lọ́wọ́, ọkàn mi ni máa ń sọ fún mi, báwo mo ṣe le hàn Olú ẹ̀ lọ́wọ́ gbà, kíni mò le fún Olú ẹ̀ tí yóò dùn ẹlẹ́dà mi nínú? Báwo lo Olú wa ẹ̀ jẹ́ gbà? Báwo ni ǹkan Olú ẹ̀ ṣánú fún mi? Dípò Olú, ǹkan Olú ẹ̀ ṣánú fún mi tí mi fi hàn Olú ẹ̀ lọ́wọ́, tí mi fi hàn Olú ẹ̀. Tí ǹkan tí ọkàn mi bá sọ fún mi, òun ni mo máa ń ṣe. Mo máa ń gbọ́ ọ̀rọ̀ ọkàn mi fi hàn èèyàn lọ́wọ́ ni. N o hàn gbogbo èèyàn lọ́wọ́, lásíkò ore tún le di ibi mọ́ èèyàn lọ́wọ́. Ọlọ́run kó ṣàṣàánú gbogbo wa ni.

Bẹ́ẹ̀ni, mo mọ ibi tí a ti ń wẹ̀. A bá fẹ́ wẹ̀, a wẹ̀ láti òkè dé ìlẹ̀ ni. A wẹ̀, a wẹ̀ a níhù mọ́, a fo ara gbogbo. Èri, abíyà ni gbogbo a níhù mọ́. Bẹ́ẹ̀ ní ẹ ń wẹ̀ gbànì ẹ́. Ẹ̀yan gbọdọ̀ wẹ̀ kó mọ́, kó mọ́ dada.

Ewo, mi o mọ, mi o mọ, ti mo ba mọ, má tí sọ. Mi ń mọ. Iyẹn ko ko ko yé mi dáadáa. Mi o mọ. Ti mo bá mọ tẹ́lẹ̀ ni má tí sọ ó hóhó. Ẹ gbọ́.

Eh, mo mọ̀ kọ̀wé pẹ lọ́wọ́, mo mọ̀ kọ̀wé pọ̀ lọ́wọ́ dáadáa, mi ò ní, mi ò ní, mi ò ní wàhálà pẹ̀lú ìwé kíkọ pọ̀ lọ́wọ́. Mo mọ̀ kọ̀wé nice nice pọ̀ lọ́wọ́ dáadáa, mo mọ̀ kọ̀wé dáadáa pọ̀ lọ́wọ́. Mi ò ní difficulty, mi ò ní, mi ò ní wàhálà láti kọ̀wé pọ̀ lọ́wọ́